Gẹ́gẹ́ bí Mùsùlùmí tí mo jẹ́, ohun tí ẹ̀sìn mi fi kọ́ mi nígbà tí mo bá sín, òun ni kí n sọ pé AlhamduliLahi. Ni ẹ̀kúnrẹ́rẹ́ ní Yorùbá ni pé "Ọpẹ́ ni fún Ọlọ́run". Nítorí pé a ní ìgbàgbọ́ pé tí a bá sín, a sín gẹ́gẹ́ bí a sín àwọn àìsàn kan dànù nínú ara ni tí ò bá ṣe ara ní àbúrú fún ìdí eléyìí. Tí a bá sín, a máa ń sọ pé Ọpẹ́ ni fún Ọlọ́run, àdúpẹ́ fún Ọlọ́run.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Gẹ́gẹ́ bí pé mi ò kí ń fẹ́ kí nǹkan máa tàn sí mi lójú lọ́pọ̀lọpọ̀. Fún di elé yìí, mo máa ń fi gíláàsì oorun sí ojú nígbà tí ó bá tó àsìkò rẹ̀. Mo sì jẹ́ èèyàn tó jẹ́ pé tí mo bá ti rí òye tó mọ́lẹ̀ jù, mo máa ń ṣe àkóbá fún ara mi.

Ẹbí mi jẹ́ ohun kan tó ṣe pàtàkì sí mi lọ́pọ̀lọpọ̀. Àkókò tí mo máa ń lò pẹ̀lú ẹbí mi. Ké-kédé tí mo bá ti kúrò ní iṣẹ́ òòjọ́ mi, mò ń lọ sí ilé láti lọ bá àwọn ẹbí mi. Tó bá wá di òpin ọ̀sẹ̀, màá rí dájú pé òpin ọ̀sẹ̀ méjèèjì mo wà pẹ̀lú àwọn ẹbí mi. Kódà tó bá jásí pé mo fẹ́ jáde, màá rí dájú pé mo mú àwọn ẹbí mi, ìyàwó pẹ̀lú ọmọ jáde. Bọ́yá mo fẹ́ lọ sí eré ìdárayá ni àbí mo fẹ́ lọ sí ilé ìgbafẹ́.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ ó máa ń gbà tó ogún ìṣẹ́jú. Nígbà tí mo bá jáde ní ilé mi, màá rìn kúsẹ́kúsẹ́ díẹ̀ tí màá fi lọ sí ibùdókọ̀. Tí n bá dé ibùdókọ̀, màá dúró tí ọkọ̀ ó fi dé. Tọkọ̀ bá dé, tọkọ̀ bá já mi sí ojúkọ̀ tó máa já mi sí, màá tún rìn kúsẹ́kúsẹ́ kí n tó dé ibi iṣẹ́ mi. Fun idi eléyìí, ó máa ń gbà mí tó ọgbọ̀n ìṣẹ́jú láti ilé mi dé ibi iṣẹ́

Èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, òun ni hydraulic machine. Hydraulic machine yìí, ó jẹ́ ọ̀kan gbòógì nínú irinṣẹ́ tí mo máa ń lò láti mú iṣẹ́ mi jẹ́ ṣíṣe. Tí ò bá sí hydraulic machine yìí, kò sí nǹkan kan tí mo lè ṣe. Mo rántí ọjọ́ tí mo wà ní ẹnu iṣẹ́ tí hydraulic machine mi tó bàjẹ́. Fún odidi ọ̀sẹ̀ kan, mi ò lè ṣiṣẹ́ àfi ìgbà tí mo tún ẹ̀rọ hydraulic yìí ṣe. Ẹ̀rọ hydraulic yìí jẹ́ nǹkan gbòógì tí mo fi ń ṣe iṣẹ́ mi, ó dẹ̀ jẹ́ wípé láìsí rẹ̀, mi ò lè ṣiṣẹ́ rárá.

Gẹ́gẹ́ bí Mùsùlùmí, nígbà tí ọjọ́ bá rọ̀, tí mo bá lọ sí ilé ìjọsìn, gẹ́gẹ́ bí Mọ́sálásí, tí mo bá kúrò ní Mọ́sálásí, màá lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi láti lọ ṣe fàájì ráńpẹ́. Tí mo bá parí fàájì náà pẹ̀lú àwọn yẹn, màá wá gba ibi, àm, ilé mi wá, màá wo àwọn eré ìdárayá tó wà ní orí tẹlifíṣàn àti kí n gbọ́ ìròyìn àgbáyé. Nígbà yìí ni màá to lọ sí orí ìbùsùn mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Wíwo àwọn ìràwọ̀ yìí ó jẹ́ nǹkan tí a ti máa ń ṣe tipẹ́tipẹ́ nígbà tí a wà pẹ̀lú àwọn bàbá bàbá mi àti àwọn ìyá ìyá mi. A máa ń fi wíwo ìràwọ̀ yìí, wón sì fi lé wa lọ́wọ́ láti máa wo ìràwọ̀ dáradára. Ó jẹ́ nǹkan gbóògì tí a fẹ́ràn láti máa ṣe ní agbo ilé wa, tó jẹ́ ìṣẹ́ pé gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ ilé wa lọkùnrin, lóbìnrin, lọ́mọdé lágbà máa ń fẹ́ràn wíwo ìràwọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa jẹ gọ̀mù dáradára. Nígbà tí mo máa ń jẹ gọ̀mù ju bọ́yà nígbà tí mo bá ń ṣiṣẹ́ tí mi ò bá fẹ́ tètè sùn àbí tí mo bá ń kàwé. Jíjẹ gọ̀mù yìí jẹ́ nǹkan tí mo ti bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti wà ní ilé-ìwé gíga. Mo máa ń jẹ gọ̀mù yìí nígbà tí mo bá ń kàwé lóru tí mi ò bá fẹ́ sùn àbí tí mo bá ń ṣe nǹkan kan náà tí mi ò bá fẹ́ sùn. Ó jẹ́ ìgbà kan gbóògì tí mo bẹ̀rẹ̀ síí máa jẹ gọ̀mù, mo sì fẹ́ràn kí n máa jẹ́ náà nígbà tí mo bá ń jáde àbí tí mo bá ń ṣeré pẹ̀lú ara mi nìkan tí mo bá dà wà nílé.

Ìmọ́tótó ilé mi ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ojoojúmọ́, ní àárọ̀ ní àárọ̀. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ṣe ìmọ́tótó gbogbogbò ni ilé mi, ó jẹ́ ọjọ́ ìsinmi pàtàkì, ọjọ́ Satọdeé ni màá ṣe ìmọ́tótó gbogbo ilé mi àti àyíká ilé mi àti fífọ aṣọ, gígé irun mi, ìmọ́tótó ilé àti ìmọ́tótó ara. Ọje eleyii tí mo máa ń ṣe ní òpin ọ̀sẹ̀ tí mo yàn láàyò láti ṣe ìmọ́tótó gbogbogbò ilé, àyíká àti ara mi.

Mo máa ń ṣe ìdúnàádúrà láà rín èmi àti àwọn oníbàárà mi nípa kí n ra nǹkan àbí kí n ta nǹkan ní iye tí kò ní gun mi lára Gẹ́gẹ́ bí mo ti ṣe mọ̀ pé ẹni tí mo fẹ́ ṣe ìdúnàdúrà fún náà, òun náà ó ṣe ìdúnàdúrà rẹ̀ ní iye tó jẹ́ pé kò ní pa òun náà lára. Fún di ẹ léè yi mo bá fẹ́ ṣe ìdúnádúrà, ìdúnádúrà jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ìmọ̀tún ìwọ̀n si torí mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé mi ò kí ń fẹ́ kí nii èniyàn ọmọlàkejì mi lára. Fún di e lè yìí, wáa ṣe ìdúnádúrà bí kò ṣe ní pa mí lára gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé ẹni tí aájọ́ ń ṣe ìdúnàdúrà náà, òun náà ó ṣe ní iye tó tẹ́lọ́rùn gẹ́gẹ́ bí ìdúnádúrà tí mo ṣe ní ìrọ̀lẹ́ yìí, a ṣe ìdúnádúrà tó jẹ́ inú mi dùn, inú ẹni tí a sì jọ ṣe ìdúnádúrà náà dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ẹ̀maàrún lójúmọ́. Gẹ́gẹ́ bí ọjọ́ Jímọ̀ tí a yàn ní ààyò tó jẹ́ ilé ìjọsìn gbogbogbò tí gbogbo ará àdúgbò á jọ pàdé ní ilé ìjọsìn. Mo lọ sí ilé ìjọsìn ní àárọ̀ yìí, mo lọ ní Ọ̀sán, mo lọ ní Ìrọ̀lẹ́, mo sì lọ ní alẹ́ ní ẹ̀mejì. Kódà bi mo ṣe ń bọ̀ yìí, bi mo ṣe ń rìn lọ báyìí, ilé ìjọsìn ni mo ti ń bọ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ilé ìjọsìn jẹ́ ǹkan gbògì tí a gbọdọ̀ lọ gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo.

Èdè tí mo fẹ́ kọ́ báyìí ọ jẹ́ èdè Arabic, èdè àwọn Lárúbáwá. Torí pé èdè àwọn Lárúbáwá yìí, ọ jẹ́ èdè kan gbòógì tí a yàn láàyò gẹ́gẹ́ bí Mùsùlùmí. Èdè yìí ni a máa ń fi ṣe ìjọsìn wa, ó sì jẹ́ èdè tí mo fẹ́ràn jù lọ láti gbọ́. Èdè tí mo ṣì ń wa ọ̀nà láti gbọ́, tí mo sì ti bẹ̀rẹ̀ láti máa kọ́ èdè yìí láti ìbẹ̀rẹ̀ pẹpẹ. Ọ jẹ́ èdè tí a fi ń ka àlùkúrání gẹ́gẹ́ bí ìwé mímọ àwa Mùsùlùmí. Ede Lárúbáwá yìí ni wọ́n fi kọ. Láti ti jẹ́ kí ìjọsìn mi jẹ́ ìjọsìn tí ó tẹ́wọ́gbà bí ìjọsìn tí màá le ṣe láìsí kọ́ lohùn kọ́hò, mo ní láti kọ́ èdè Lárúbáwá.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí dáradára. Tùràrí jẹ́ nǹkan kan gbóògì tí mo fẹ́ràn láti máa fín. Kódà mi ò lè jáde láì fín tùràrí rárá. Mo sì ní oríṣiríṣi àwọn tùràrí tí mo yàn láàyò tó jẹ́ tùràrí tí mo fẹ́ràn jù dáradára tí mi ò sì lè ṣe láì má fín tùràrí náà. Yálà mo ń jáde ni, yálà mo ń ṣeré àbí mo ń lọ sí ilé ìgbafẹ́ ni, mi ò lè jáde láì fín tùràrí sí ara. Tùràrí jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan púpọ̀. Ó sì jẹ́ àwọn ǹkan tí mo fẹ́ràn kí àwọn èèyàn fún mi ní ẹ̀bùn bọ́yà tí mo bá ń ṣe ọjọ́ ìbí àbí tí mo bá ń ṣe nǹkan ayẹyẹ tó jẹ́ mọ́ kí àwọn èèyàn fún mi ní ẹ̀bùn. Tùràrí wà lára nǹkan tí àwọn tó jẹ́ ọ̀rẹ́, alábàágbé àti olólùfẹ́ mi mọ̀ kí mo fẹ́ràn dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáradára, torí ṣíṣe ìtọ́jú ọjà mi ni mo gbàgbọ́ pé ọ̀nà láti ṣe ọjà mi ní ọ̀tún. Tí mo bá ní ọjà, màá rí pé mo ṣe àwọn ìtọ́jú rẹ̀ dáradára láti wojúrí àti láti jẹ́ pé kò dọ̀tí, kò sì ṣe àbàṣà lójú láti jẹ́ kí àwọn alábàárà mi tó bá ń kọjá lọ ó lè wù wọ́n láti wá ra ọjà lọ́dọ̀ mi. Torí pé mo nígbàgbọ́ pé ìrí ọjà sí báyìí ni ìṣe ọjà lọ́jọ́. Tí ọjà mi bá dọ̀tí tí mi ò bá ṣe ọjà mi ní ìtọ́jú, mo bá ṣe ìtọ́jú ọjà mi, ó máa jẹ́ kí àwọn alábàárà mi rí ọjà mi ní ọjà gbárogudu.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré dáradára. Yàtọ̀ sí pé mo ń ṣe eré ìdárayá. Ìgbà mìíràn wà tí mo bá ń lọ sí àwọn ibì kan tí mo rí pé ó ti pẹ́ mi, màá rí pé mo sáré láti má jẹ kí ọjọ́ lọ mo mi lọ́wọ́ àbí ti ènìyàn bá ń dúró dè mí. Gẹ́gẹ́ bí mo sì sáré ní ìrọ̀lẹ́ yìí nígbà tí ọ̀rẹ́ mi kan ń bọ̀ láti ìlú odìkejì tó sì dé sí ibùdókọ̀ àdúgbò mi tí nígbà tí èmi wà ní ilé ìjọsìn tó ti pè mí pè mí. Ìgbà tí mo rí ìpè rẹ̀, mo sáré láti lọ mú un níbi tó dúró sí láti má lè jẹ́ pé mo fi àkókò rẹ̀ sóko ní ibi tó dúró sí.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ, ó jẹ́ eré ìdárayá kí máa gbá, ẹ, tébú tẹnísì gẹ́gẹ́ bí tébù aláfọwọ́ba. Ó sì jẹ́ eré ìdárayá kan gbòógì tí mo ti máa ń lọ ṣe aṣojú ilé ìwé mi nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ìgbà tí mo wà ní ilé ìwé girama. Eléyìí jẹ́, eléyìí jẹ́ eré ìdárayá kan ṣoṣo tí mo fẹ́ràn jù láti máa ṣe. Kódà mo sì ṣe eré ìdárayá yìí ní alẹ́ yìí, mo máa rà a kiní yìí sí ilé tí ọ̀rẹ́ mi bá wá wá mi wá àbí àwọn ọmọ mi, a jọ máa ń ṣe eré ìdárayá gbígba tébú tẹnísì yìí.

Ìsinmi ọdún mi, ọ jẹ́ ọgbọ́n ọjọ́ ni ìsinmi ọdún tí mo máa ń ní yàtọ̀ sí ìsinmi tí mo máa ń ní ní ìsinmi ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀. Ní ìsinmi ọdún, wọ́n a fún mi ní oṣù kan gbákọ́ láti fi ṣe ìsinmi. Tí mo bá sì fẹ́ ṣe ìsinmi náà, màá rí dájú pé mo lọ sí ètídò, mo sì lọ sí ìlú tí ìlú, ìlú mi tó jẹ́ fíléjì mi. Màá wa rí wipé mo lọ rí àwọn tó jẹ́ ọ̀rẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi àti láti lọ se àbẹ̀wọ̀ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo ti bẹ̀rẹ̀, láti lọ kí àwọn ọ̀gá àti láti lọ se ẹ̀bùn ránpẹ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó wà ní ilé ìwé náà láti fún, láti mú wọn ní oríwú.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ní ojú ọwọ́, ojú ọjọ́ tó rẹlẹ̀ tí kò mú ọ̀run rárá tó sì mú ọ̀tútù fẹ́ẹ́rẹ́fẹ́. Ó jẹ́ ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ. Ojú ọjọ́ ẹ sì jẹ́ ojú ọjọ́ tí mọ̀ wù mí kí n máa wà pẹ̀lú ìyàwó mi nílé, kí èmi àti ẹ jọ máa ṣe eré ìfẹ́. Mo fẹ́ràn ojú ọjọ́ tó jẹ́ ojú ọjọ́ tó rẹlẹ̀ tó sì jẹ́ bí ojú ọjọ́ èṣùjọ ti kò sí ọ̀run rárá tó jẹ́ ojú ọjọ́ tó tutù dódóódódódó tí kò sí ìṣòro gẹ́gẹ́ bí ìṣùjọ àbí tí kò sí ìṣòro gẹ́gẹ́ bí ọ̀run n mú tó jẹ́ bí ojú ọjọ́ èṣùjọ.

Bẹ́ẹ̀ ni, mo ti lọ sóde rí, kódà mo sì lọ sí òde ní òní. Òde lílọ ó jẹ́ ǹkan tí mo máa ń já-- mo máa ń ṣe dáradára nígbà tí mo bá wò pé ilé wà wà ó ti sú mi, ó kàn ṣe bíi kí n jáde, màá lọ sóde. Bọ́yá kí n lọ sóde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí kí n ṣi jáde pẹ̀lú ìyàwó mi àti àwọn ọmọ mi. Kí èmi àti wọ́n tó jáde, bọ́yá bí òde afẹ́ni àbí òde eré pẹ̀lú èmi àti àwọn ìyàwó pẹ̀lú ọmọ mi.

Mo máa ń fọ aṣọ ní ojoojúmọ́, ṣùgbọ́n ọjọ́ kan tí mo yàn no, à ti fọ aṣọ gbogbogbò ọ jẹ́ ọjọ́ Sátidé tí mi ò bá lọ ibi iṣẹ́. Mo fi ọjọ́ yìí sílẹ̀ láti fọ gbogbo àwọn aṣọ mi eleyi tó sì jẹ́ pé ní gbogbo ojúmọ́ tí mo bá ti ń lọ sí-- tí mo bá ti wà ní ilé ìwé, màá rí i dájú pé mo fọ bí i àwọn àwọ̀tẹ́lẹ̀ mi lójoojúmọ́ àbí àwọn bí i aṣọ kéékèkè. Ṣùgbọ́n ní ọjọ́ tí mo yàn láàyò láti fọ gbogbo aṣọ, ọ jẹ́ bí i ọjọ́ Sátidé tí mo yàn láàyò láti fọ gbogbo àwọn aṣọ mi.

Àwọn ǹkan tó wà nínú àpò owó mi, mo máa ń fi owó síbẹ̀, mo sì máa ń fi àwọn káàdì tó jẹ́ káàdì ìṣe mi, mo máa ń fi síbẹ̀. Mo sì máa ń fi, káàdì ìdánimọ̀ iṣẹ́ mi mo máa ń fi síbẹ̀. Mo sì tún máa ń fi owó sínú ẹ̀ nígbà tí mo máa ń fi àwọn ìwé pélébé ní ìwé tó jẹ́ tí mo bá rí ǹkan tó yẹ kí n kọ́ lẹ̀, màá yára mú jáde, màá kọ. Mo máa ń fi àwọn náà sí inú àpò owó mi. Nígbà tí mo sì máa ń fi bí ATM card gẹ́gẹ́ bí káàdì tí mo fi ń gba owó ní báǹkì, mo ń fi òun náà sínú ẹ̀.

Àwọn nǹkan tó jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Nígbà tí mo bá jí ní òwúrọ̀ kùtùkùtù gẹ́gẹ́ bí Mùsùlùmí, màá lọ sí mọ́sálásí. Eleyii jẹ́ nǹkan tí mi ò le ṣe kí n má ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Tí mo bá de, màá bẹ̀rẹ̀ síí ṣe eré ìdárayá. Tí mo bá ṣe eré ìdárayá ìtàn, màá wá lọ wẹ̀. Tí mo bá wẹ̀, màá mu tíì gbóná. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tí mi ò le ṣe kí n má ṣe ní òwúrọ̀ ọjọ́ kọ̀ọ̀kan. Àwọn eléyìí ni mò ń ká kalẹ̀ yìí, tí mo sì rí tíì gbóná àti àwọn nǹkan tókù láti ṣe ara mi ní àlàáfíà, ara mi kò lè ṣe gírígíri.

Àwọn èrògbà mí fún ọjọ́ iwájú ni láti ní ilé iṣẹ́ tó jẹ́ ilé iṣẹ́ aládani tẹmi tí màá sì máa gbà àwọn èèyàn ṣiṣẹ́ tí màá máa ran àwọn èèyàn ní ọwọ́ lórí ilé iṣẹ́ yìí. Èléyìí jẹ́ èrò ìgbà tí mo ní lọ́kàn láti ní ilé iṣẹ́ ẹ̀rọ ìjìnlẹ̀ àbí ẹ̀rọ ìgbàlódé láti máa fi ṣe itúnṣe àbí ìrànwọ́ fún àwọn èèyàn.

Ìgbà tí mo ṣe ìgbékalẹ̀ iṣẹ́ kányìn, ó jẹ́ ní 2012. Nígbà tí mo ń ṣe iṣẹ́ ní Cyber Cafe tí mo sì rí pé iṣẹ́ tí mò ń ṣe, owó tí wọ́n ń san fún mi ó kéré ju iṣẹ́ tí mò ń ṣe lọ. Ní igbà yẹn ni mo lọ kọ ìwé ìwásẹ́ sí company gíga kan tí wọ́n sì pè mí láti wá bá wọn ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ gíga yẹn, tí owó iṣẹ́ tí wọ́n ṣì fún mi ọ jẹ́ bí ìlọ́po márùn-ún ibi tí mo ti ń ṣiṣẹ́. Eleyi je igba ti mo keyin ko ise sile lati lo gba ise miiran fun ati fun idagbaskoke ara mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn dáradára. Àlọ apanilẹ́rìn ó sì jẹ́ àlọ́ tí bàba bàbá mi máa ń pa fún wa nígbà tí a bá dé láti oko iwájú ní alaalẹ́ katósun. Èyí jẹ́ ǹkan tí a fi máa ń ṣe àfẹ́kù bàba bàbá mi láti ìgbà tó ti kú. Àlọ́ apanilẹ́rìn jẹ́ àlọ́ tí bàbá bàbá mi máa ń pa fún wa. Yálà tó bá rí pé ó ti rẹwà ní ẹnu iṣẹ́ àbi tó rí pé inú wa odùn tí a fẹ́ máa sunkún, won a waa ṣe àlọ́ apanilẹ́rìn láti rí i pé òun mú inú wa dùn kí a tó lọ sí eri ìbùsùn ní alaalẹ́.

Oúnjẹ alẹ́, ó jẹ́ oúnjẹ àjẹgbẹ̀yìn fún mi ní ọjọ́. Nígbà tí mo bá sì rí pé mo jẹ oúnjẹ alẹ́ mi níbi aago méje, lẹ́yìn ìgbà náà, màá sìsẹ̀ lọ kí irun tó jẹ́ irun àkígbẹ̀yìn ní aago mẹ́jọ. Tí mo bá wá se elé yìí tán, màá rí pé mo ń rìn láti rí pé oúnjẹ yẹn dà lára mi kó mọ́ lè ṣe mí ní àárẹ̀ inú. Tí oúnjẹ náà bá wá dà, màá sìsẹ̀ padà sí inú ilé, màá wo àwọn eré ìdárayá mi pẹ̀lú àwọn ẹbí mi. Nígbà tí mo bá wo eré ìdárayá tán, màá wo ìròyìn. Tí mo bá wo ìròyìn, oúnjẹ tí mo jẹ nígbà yẹn á ti dà nínú mi, kò ní lè jókòó sí mi lára nígbà tí ilẹ̀ bá mọ́ ní ọjọ́ kejì.